Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Hmm àkópọ̀, òun ni àwọn ẹrù tí èèyàn máa dì àti àwọn èèyàn tí a jọ máa rin ìrìnàjò òun. Wọ́n ní báwo ni o ṣe máa ṣe àkópọ̀ fún ìrìnàjò? Hmm a ó rí i dájú wípé ìrìnàjò tí a fẹ́ rìn o mú ìfọ̀kànbalẹ̀ dání. A ti, a ti prepare ara wa sílẹ̀. Gbogbo nǹkan tí ó lè jẹ́ ìdéwọ́ tàbí ìdènà, a ti ṣàyàná rẹ̀. Hmm a á ti, a á ti sọ pé tí a ṣe fẹ́ kí ìrìnàjò yìí lọ lé léèyì o. Àwọn nǹkan tí a máa kó dání, àwọn ẹrù tí a fẹ́ dì, àti àwọn èèyàn tí ó fẹ́ tẹ̀lé wa. Èló ni owó ọkọ̀? Wákàtí mélòó ni ìrìnàjò ọ̀ún yóò gbà wá? Kí la máa gbé dání? Oúnjẹ wo la máa gbé dání? Lóò ọkọ̀ wo la fẹ́ wọ̀ tí wà bá fẹ́ lọ wọ ọkọ̀ ni? Tí ó bá dẹ̀ jẹ́ mọ́tò tiwa náà la fẹ́ gbé rin ìrìnàjò yìí, epo mélòó la fẹ́ rà sínú ọkọ̀ yìí tó bá lè tó wà láti rin ìrìnàjò yìí? Gbogbo àwọn àkópọ̀ èyí ni èèyàn máa rò papọ̀ kí ó tó bẹ̀rẹ̀ ìrìnàjò. Ẹ ṣé púpọ̀.

Kí ni o máa, kí ni o máa sẹ ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Nnn mo máa ń dáná, nnn mo máa ń dáná lówúrọ̀ kọ̀ọ̀kan. Mo máa ń dáná oúnjẹ tí mo máa jẹ láàárọ̀ kí n tó lọ síbi iṣẹ́. Àwọn nkán tí mo máa ń ṣe lówúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn. Ti mba ti ji, ti nti gbàdúrà, n po nkan to mo fe je tọ jẹ pé mi fẹ́ ra oúnjẹ níta, nnn mo le sáré se oúnjẹ tí mo fẹ́ jẹ. Nnn nǹkan tí, ah nǹkan tí mo máa ń se ní òwúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn. Ẹ ṣé púpọ̀.

Ṣàlàyé fóònù tí ò ń lò. Ehn, fóònù tí mò ń lò, òun ni Itel, Itel phone, Android Itel phone, òun ni mò ń lò. Nn, fóònù tí mọ dẹ̀ ń lò yìí, olówó wíwọ́n díẹ̀ ni, nn, ó lóye lórí díẹ̀ ni. Ó ò ní Itel kékeré, àwọn big Itel ńlá ni mò ń lò. Nn, ó dẹ̀ níí, ó dẹ̀ ní òye tí mò ń rà. Nn, ó dẹ̀ ti ń lo ọdún méjì, tí ń lo ọdún méjì ń sìn, ọdún méjì, ọdún méjì tó kọjá tí mo ti ń lo, àh, fóònù yìí. Oun ti o n lo ju? Ehn oun ti mo n lo ju nínú phonu yi ni àwọn appu kankan ti a mo si whatsapp àti iti mo fi maan wa inkan káàkiri ọ̀h, tí mo máa ń fi wá ìmọ̀ kun ìmọ̀ nígbà tí, àh, mo bá fẹ́ ṣe nǹkan kan, tì mo bá fẹ́ ṣe ìwádìí nǹkan kan. Ohun tí òun yọ lẹ́nu, ohun tí ó ń yọ ọ́ lẹ́nu nípa fóònù ni wípé tí bá ti lò ó jù ó máa ń gbóná. Nn, bátírì dẹ̀ ti máa ń, bátírì máa ń tètè kú, bátírì máa ń tètè run down. Nn, nǹkan tí mo mọ̀ pé ó máa ń yọ mí lẹ́nu nípa fóònù ni láti lò ó jù bá ń lọ eṣẹ.

Salaye bi a se n fo aṣọ ni ile? Hmm bí a ṣe ń fọ àso nílé ọjọ́ Saturday. Èmi máa ń fọ àwọn aṣọ mi ọjọ, ọjọ́ Saturday ni màá ń fọ àwọn aṣọ mi. Àárọ̀ mòdẹ̀ máa ń fọ̀ wọ́n kó ba lè gbẹ kí òun ba lè pa wọ́n, pa àwọn aṣọ yẹn kó ba lè gbẹ́ dáadáa. Màá ti jí fọ̀ láàárọ̀ kùtùkùtù. Ti mo ba se ji bayi aṣọ yen ni nkoko ko bota ti n si fo won àti àwọn aṣọ ibusun mi náà in fọ̀ wọ́n náà àti ẹ̀léyi tí mo máa, tí mo máa fi ń à lọ sí balùwẹ̀ náà mo máa ń fọ̀ yẹn náà. Mòdẹ̀ máa sá wọn sórí okùn, màá dẹ̀ fi a clipù mu àwọn aṣọ yẹn ko má, kí atẹ́gùn má bàá re bọ́. Ẹ̀mí náà mòdẹ̀ máa ń fọn nǹkan mi.

Ṣé o ní gíláàsì ọrùn? Rárá o, èmi ò ní gíláàsì ọrùn. Èmi ò kí ń wọ gíláàsì nítorí pé ojú o yọ̀ mí lẹ́nu. Ènì tí ojú bá yọ lẹ́nu ló máa ń wọ gíláàsì ọrùn, ló máa ń gbé gíláàsì kọ ọrùn ní gbogbo ìgbà. Àn, nítorí pé tó bá fẹ́ lo gíláàsì ọun, bí a fẹ́ fi ka ìwé, àbí o fẹ́ fi rí ǹkan, ó máa sáré, àn, ó máa sáré kì í bọ jú, a dẹ̀ fi ṣe ǹkan tó fẹ́ ṣe. Ǹ, ojú yọ̀ mí lẹ́nu, èmi ò kí ń lo gíláàsì ọrùn.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Rárá o. Ìdí niyí wípé mi kì í máa ń sábà lo òògùn tí a máa ń ṣe òògùn òyìnbó tí a máa ń ṣe ẹ̀rọ ìlera. N o, o rare pé mo máa ń ṣa àìsàn. Èmi ò kí ń máa ń, èmi ò kí máa ń wà, à, èmi ò kí máa ń ṣe àìsàn. N nítorí pé mi dẹ̀ kí máa ń lo òògùn òyìnbó tí a máa ń ṣe ẹ̀rọ ìlera ní gbogbo ìgbà. Ti o ba ti e re mi or ti o ba ti e nílò fún mi láti lo ogun, n ja ewe n ja egbo bi lemon grass, moringa nsi won nfi loke díẹ̀ si loba tan.

Ilé rẹ tóbi tó, yàrá mélòó sì ni o ní? Ile mi o fi be tóbi, ile mi o fibe tóbi. Yàrá méjì ni mo ní péré. Nn, tí a máa ń ṣi, rà room and parlour. Nn, ibẹ̀ ni mò ń gbe nísìnyí. Nn, ilé mi ò tóbi púpọ̀. Yàrá mẹ́ji péré ni mo ní tí èmi àti àwọn ẹbí mi ń gbé ko gbaju baun lọ.

Kí ni àwọn ìdọ̀ju ko tó wà ní ibi iṣẹ́ rẹ? Àwọn idoju ko ti o wa ni ibi iṣẹ́ mi ni oun ni iṣẹ́ ti an se iṣẹ́ ti mo yan ni aayo ti mo n se ni ibi iṣẹ́. Nígbà tí ìdojúkọ yìí bá wá tí mo dẹ̀ rí pé eléyìí ó kọjá agbára mi, n pé mi ò lè dání ká ṣe irú iṣẹ́ yìí, mo máa fi tó àwọn tó jù mi lọ létí. Mo dẹ̀ máa sọ fún wọn gbogbo, n, ìdojúkọ mi lẹ́nu iṣẹ́ ọ̀hún. Mo dẹ̀ máa tú, mo, mo, mo tún máa sọ fún wọn pé tí wọ́n bá lè jẹ́ kí a jọ ṣiṣẹ́ papọ̀, ò kí n bèèrè tàbí kí n bèèrè pé àwọn wo ni ó lè ràn mí lọ́wọ́ láti jẹ́ kí, a, iṣẹ́ yìí kó di ṣíṣe. N, àwọn nǹkan tí mo máa ń sẹ nìyẹn nígbà tí mo bá dojú kọ àwọn iṣẹ́ kan tó bá mú, a, wà ládàá ní.

Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Ibi tí ó ń tọ́jú wọn, bí o ṣe ń rántí wọn, ìgbà mélòó ni ò ń yí wọn padà, ibi tí ó ń tọ́jú wọn. Báwo ni o ṣe ń pa ọ̀rọ̀ ìgbaniwọlé rẹ mọ́? Ọ̀rọ̀ ìgbaniwọlé ó lè pín sóríṣiríṣi. Ó lè jẹ́ bí àwọn, hm, nǹkan tó ti kọ́ tí èèyàn dẹ̀ ní ìwé rẹ̀ lọ́wọ́, hm, tó dẹ̀ máa-- tí èèyàn dẹ̀ máa nílò rẹ̀ lọ́jọ́ iwájú. Hmm, èèyàn le, ah, fi wọ́n pamọ́. Ẹ̀yàn lè fi wọ́n pamọ́ sí ibi tí owó ò tí ì ní tó. Hmm, tó bá dẹ̀ jẹ́ àwọn, ah, tó bá dẹ̀ jẹ́ àwọn advice tí àwọn èèyàn fún, fún wa ni, hmm, èèyàn máa fi sọ́wọ́ osi ade ní fi jẹun. Hmm, ijo tí ìyàn ìwúlò rẹ̀ bá dé, hmm, a mú lọ́wọ́ sí wa, a dẹ̀, a dẹ̀ fi lò. Hmm, tó bá dẹ̀ jẹ́ àwọn eléti a dẹ̀ ń kọ́ lórí íńtánẹ́ẹ̀tì, hm, tó jẹ́ gẹ́gẹ́ bí fáìlì, hmm, a le save rẹ̀ sí cloud wa ọ lórí email wa. Hmm, so nígbà kúgbà tí a bá dẹ̀ rí ọ̀ tí a nílò rẹ̀, a máa lọ sórí cloud òun ọ lórí email láti lọ, ah, láti lọ, ah, mú ìmọ̀ yẹn jáde ọ ọ̀rọ̀ tí, ah, tí ó yẹ, hm, tí ó dẹ̀, ah, tí ó dẹ̀ wúlò fún wa láti, ah, láti lè tún wo ọ̀rọ̀ yẹn fi ṣe ǹkan ní ọjọ́ iwájú.

Báwo ni o ṣe ń ṣe ìpínnu tí ó ńira? Ní ìpinnu tí ó nira, ẹni tí ó ń beere lowó, ní ìpinnu tí ó nira tí mo bá ní àwọn ìpinnu kọ̀kan lọ́kan láti ṣe, tí mo dẹ̀rí pé, à eleyìí ó máa nira fún mi. Bóyá òwò ló fà á, n láti, láti fi jẹ́ kí ìpinnu yẹn kó wá sí ìmúṣẹ. N-ín wo àwọn ẹni tí ó le ràn mí lọ́wọ́ láti lè, à, láti lè support mi lórí, à, iṣẹ́ ọ̀ ìpinnu tí mo níṣe kàn láti ṣe tí mo dẹ̀rí pé ó nira fún mi, tó bá jẹ́ pé owó ló fà á dé, tó bá dẹ̀ jẹ́ pé àpéjọpọ̀ àwọn èèyàn ni mò nílò pé, à, wọ́n máa nílò láti ràn mí lọ́wọ́, ọ̀ tí mò ní, tí mò, à, fẹ́ wọn láti jẹ́ kí wọ́n ràn mí lọ́wọ́ nípa iṣẹ̀ tí mò ní ìpinnu láti ṣe. Ní mò lè pè wọ́n, mò lè bẹ̀ wọ́n, tó bá dẹ̀ jẹ́ pé mò máa wá ń kàn fún wọn ni. N sọ fún wọn pé, à, iṣẹ́ tí mò fẹ́ ṣe yi ò mi lè dá nìkan ṣe, ẹ̀jo e wà ràn mí lọ́wọ́, n.

Sọ fún wa nípa sísun ní alé gbígbóná. Bí tí oru bá wà, ìtumọ̀ rẹ̀ ní àṣálẹ́ tí èèyàn bá fẹ́ sùn, tí èèyàn dẹ̀ ri wípé oru wà àwọn nǹkan tí ó ń ràn yàn lọ́wọ́. Òun ni òun ni fáànù tí a máa ń lò. Ẹ̀rọ fáànù òyìnbó a máa lò tó máa ń fẹ́ sí yàn lára nígbà tí oru bá wà. Àwọn nǹkan tí ó le ràn yàn lọ́wọ́ nìyẹn. Bíi standing fan ni o àbí ceiling fan. A sì a sì ma tún ní rẹ. Aa on ni re ti o si ma fe si wa lára. Tí a bá dẹ̀ ri wípé kò sí iná tí a le fi tan fáànù ọ̀hún. A ó lo abẹ̀bẹ̀ wa. A máa fi fẹ́ atẹ́gùn síra wa títí, títí dìgbà tí oru yóò fi gbé wa lọ jáde ní ìmọ̀ kankan mọ. Àwọn nǹkan tí ó ń ràn yàn lọ́wọ́ nìyẹn nígbà tí àsìkò gbígbóná oru ní àṣálẹ́ tí ó bá dé tí a dẹ̀ mọ̀ nǹkan tí a bá fẹ́ sẹ. A ó lo abẹ̀bẹ̀ wa, kò ká lo fáànù, ẹ̀rọ fáànù ìgbàlódé. A lo standing fan tàbí celing fan. Àwọn nǹkan tí ó máa ń ràn yàn lọ́wọ́ nìyẹn.

Sọ fún wa nípa jíjókòó, jíjókòó sí ìta ní àṣálẹ́. Ẹ́ jíjókòó sí ìta ní àṣálẹ́ ó dára púpọ̀. N kò dẹ̀tú dára náà. Mà á sọ ìdí tí ó fi dàrà. N nígbà tí oru bá wà, ǹkan tó lè mú wa jókòó sí ìta ní àṣálẹ́ ọ̀ ní sí àgbàlá wa òun ni, òun ni oru. Oru lè fà á tí oru bá pọ̀ jọjọ nínú ilé. Ni ẹ̀yàn máa ń bọ́ sí ìta ní láti lọ gba atẹ́gùn. Ẹ̀ ìdí nìyí ni, à eyàn fi n jókòó. Ọ̀un la máa ń fé jókòó sí ìta ní àṣálẹ́ láti wòye, láti ronú jinlẹ̀ àti láti gba atẹ́gùn sára títí àrùn oru yóò fi dé tí ẹ̀yàn máa lọ sùn. Ẹ̀ elé tí ò wà dára tí ẹ̀yàn bá jókòó sí ìta òun ni ẹ̀fọn. Tí a bá jókòó sí ìta pé eyànfé lọ gba atẹ́gùn ní àṣálẹ́, ẹ̀ ẹ̀yàn lọ fi ara rẹ̀, à ṣe oúnjẹ fún ẹ̀fọn ní láti lọ jẹ. N à ẹ̀fọn lè fà àìsàn sí ẹ̀yàn lára tí à ń pè ní ibà, màléríà, à tí à ń pè ní màléríà. N ó lè, ó lè, ó lè fà àìsàn sí ẹ̀yàn lára. So idi niyi to dára ti o de tun dára ki eyan ma joko síta ni ala alẹ́.

Ṣàlàyé bí agbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Nn, agbègbè mi óóó ó dàrs púpọ̀ nítorí wípé àn, àn, ilé tí mò ń gbé, nn, àn, ó ní àgbàlá tí a máa ṣe compound tí a dẹ fence. Ẹ̀ kò sí wípé èèyàn le díde wọlé, ẹ̀ sí inú àgbàlá wa sínú compound wa. Nn, kò sí àlejò le díde wọlé nítorí pé a ní mega gate tí a máa ṣe málà tí ó máa ń bá wa ṣọ́ ẹnu ọ̀nà, tó dé máa ń ṣílè kù fún àwọn èèyàn nígbà tí wọ́n bá fẹ́ wọlé. Tí àjòjì bá fẹ́ wọlé, màla yìí ó béèrè lọ́wọ́ àjòjì yí pé báwo lo ṣe-- báwo ni tí ẹ ṣe jẹ́? Kí lo fẹ́ wá sẹ níbí? Ta ló fẹ́ rí? Tí èèyàn bá dè tí ṣàlàyé ara rẹ̀, nn, yóò ṣì jíwe ibi, àn, tí èèyàn ń gbé. Ẹni tí àlejò tí, eéh, tí èèyàn fẹ́ lọ bá. Nn, ó sì máa sọ pé àyàrá bí bí níì ló máa gbà lọ. Nn, ni ọba jù bá ń lọ. Àwọn nǹkan tí àmúù máa ń rí tó máa ń ṣẹlẹ̀ ní agbègbè mi ní àṣálẹ́.

Kí ni o máa ń se nígbà tí òjò bá ń rọ̀? Aí, nígbà tí òjò bá ń rọ̀, inú mi máa ń dùn ni. Tí òjò bá ń rọ̀, inú mi máa ń dùn nítorí pé agbè wa ó máa tutù. Nígbà tí òjò bá ń rọ̀, mo máa rí pé agbègbè wa máa tutu. Ehn ti eyan ba de ma sun ni asale, eyan ma le ri orun yen sun daada. Eh, kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Eh, tí òjò bá ń rọ̀ tí a bá ló ilé, mo máa ń kó àwọn ike síta láti fi gba omi òjò. Eh, àwọn kan lára àwọn nǹkan tí mo dẹ̀ tún máa ń ṣe nìyẹn. Tí a bá dẹ̀ ṣa àwọn aṣọ síta, á lọ ká àwọn aṣọ wa tó wà níta kí òjò má bá pa wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Sọ fún wa nípa ọbẹ̀ tí a ń sè fún ẹni tí ó ń ṣàìsàn. Ẹn, ọbẹ̀ tí a ń sè fún ẹni tí ó ń ṣàìsàn, irú ọbẹ̀ òun ìgbà mìí ó gbọdọ̀ ní ata yẹ́ríyẹ́rí. Ẹn, ẹn, ìdí tí ọbẹ̀ yẹn gbọdọ̀ fi ní ata yẹ́ríyẹ́rí ni wípé, ẹn, ó máa le jẹ́ kí, àh, ẹni yen-- kí ara ẹni yan kó yá, kó yá kíákíá. Hmm, ata yen ó máa le fa owú inú láti lè jẹ́ kí, àh, ara ẹni yan kó yá kíákíá. Ẹn, owú oúnjẹ yẹn, á máa pẹ́ ìgbà yẹn náà oúnjẹ máa ń rùn sí, àh, aláìsàn yẹn kò ní fẹ́ jẹun. Àwa yìí náà là máa máa sọ fún ẹ jẹ díẹ̀, tó bá tẹ jẹ half, je tó bá, kó bá lè ní okun, ẹn, àti àwọn ògùn tí o bá dẹ̀ fẹ́ lò kí o bá lè ṣiṣẹ́ láàbò ara rẹ dáadáa. Ẹn, o-oru-ẹn, ọbẹ̀ tí èèyàn máa sè fún aláìsàn yí ó gbọdọ̀ ta yẹ́ríyẹ́rí dáadáa. Hmm, torí pé tó bá ta, ìgbà yẹn ni ó máa lè ṣiṣẹ́ dáadáa ní ara rẹ̀ tí ó dẹ̀ jẹ́ kí, àh, ara rin kó má ba lọ fi oúnjẹ àti àwọn ògùn tí ó ti lò ní ọba jù báún lo.

Sọ fún wa nípa ṣíṣe pẹ̀lú igi tàbí èédú. Hmm nípa ṣíṣe pẹ̀lú igi tàbí èédú. Ẹ igi a máa ń lò fún ìdáná, igi ìdáná. Lọ́wọ́ já àwọn igi ìdáná ni a máa ń lò. Igi ìdáná náà ládẹ̀ máa ń sọ di èédú. Hmm tí wọ́n bá ti gbé igi ìdáná yìí dé, dé páàtì bí i kan tó ti ń fọ́mú èédú, wọ́n ó fòmi pa igi ọ̀hún. Wọn sì sá a nígbà tí omí yóò fi kúrò lára èédú ọ̀hún. Hun èédú oun na o de ma wúlò torí edu na won tun le fi se oúnjẹ. Wọn lè fi dáná náà. Hmm àwọn nǹkan tí wọ́n ṣe ń, àh, àh, ṣètò, àh, igi ìdáná àti èédú tí wọ́n máa ń lò fún ìdáná nìyẹn.

Kí ni o máa ń ṣe bí, bí o bá jí ní ilẹ̀ mìíràn lọ́la? Ẹn, mo máa ń yin Olúwa lógo, mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Baba tó dá mi sí, tó mú wa wẹ̀ láyé, tó mú wa wà láàyè. Ẹ̀n, lẹ́yìn ìgbà yẹn, ń jíróro lórí àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe ní, à, ọjọ́ yẹn, kí n tó gbégbésẹ̀ nípa rẹ̀.

Ṣàlàyé ohun èlò ìdàna tí o kò lè ṣe láìsí rè. Nkan, lò ìdáná òun ni gas tí mo máa ń lò, tí mo máa ń fi ń dáná. Hmm. Òun ni gas. Ojojúmọ́ mo dè máa ń lò, mo dè máa ń fi ń dáná ni. Ode yara gan láti fi dáná. Ó yára ju kí ẹ̀yàn máa lo, iná stove lọ àbí iná igi. Hmm, iná gas yìí ó yára gan-an ni. Ẹ̀ṣe púpọ̀.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun tí mo bá fẹ́ kí wọ́n wá bá mi dòwò pọ̀ ọ́ tí mo bá fẹ́ gbé ọjà mi lọ bá wọn. N ò, mo bá dẹ́fẹ̀ kí wọ́n mọ nǹkan tí mo ń tà àti bí nǹkan tí mo ń tà yìí ṣe jọjútó. N ó, ríì pé wọ́n, ríì pé àwọn oníbàárà tuntun pé wọ́n á wo nǹkan tí mo ń tà.

Ibo ni ò ń lọ nígbà tí ọ bá fẹ́ wá ra ń lo sí ibi tí wọ́n ti ń ta. Sọ́ọ̀bù kéékèèké tí wọ́n ti ń ta provision ń lọ bẹ̀, ń lọ bèrè àwọn nǹkan tí wọn bá fẹ́ rà. Ìgbà tí, à, ìnilo rẹ̀ bá, bá jẹyọ náà ni ń lọ sọ́ọ̀bù yẹn lọ ra àwọn nǹkan tí wọ́n bá fẹ́ rà.

Ṣàlàyé bí o ṣe ń gbáradì fún ọjọ́ gígùn. Hmm ọjọ́ gígùn, hmm alẹ́ tí ó ń ṣáájú. Hmm ín ti pètò, ín ti ṣètò ara mi lẹ̀, gbogbo àwọn nǹkan tí mbá fẹ́ gbe ṣe kó tó dìgbà, kó tó dìgbà oun. In ti ṣe àwọn ètò ohun sílẹ̀. Gbogbo igbéṣẹ̀ ti mbá dẹ̀ fẹ́ gbé in gbè, kó tó di ìgbà tí a máa wọ ọtí, kó tó di ìgbà tí mo máa wọ ọjọ́ gígùn yìí. Bọ́yà nípa iṣẹ́ mi o, bọ́yà nípa, àń, leave tí wọ́n máa ń fún yàn lẹ́nu iṣẹ́ mi. Ín ti máa gbéra di ilẹ̀, yín ti máa ṣètò àwọn nǹkan wo ni mo fẹ́ sẹ tí ó fi nípa mi lára, tó dẹ̀ tu máa fi ràn mí lọ́wọ́ tí màá fi le, àń, nígbàdùn ọjọ́ gígùn yìí.

Sọ fún wa ohun tí ilé túmọ̀ sí fún ọ. Ẹn, ilé túmọ̀ sí ààbò. Hmm, ó túmọ̀ sí ààbò. Hm, ibi tí a máa dẹ sí, ẹ́, ní abẹ́ ààbò. Hm to je wípé eyan o ni ri, eyan o ni ri wàhálà tàbí idamu. Hmm, ààbò. Olúwadéni ààbò náà tó máa ń dáàbò bo ilé. Hmm, òní ẹni àkọ́kọ́ bọ, ẹ́, ẹ́, ilé kejì ni ilé tí a mọ̀ sí ibi tí a máa ń dé sí lẹ́yìn ìgbà tí a bá ti jáde. Hmm, ta ti wa oúnjẹ ọjọ́ wa lọ. Hmm, ilé yìí náà la máa dé sí tí a ti máa sùn, tí a ti máa gbáfẹ́, tí a ti máa enjoy ara wa àti ṣe oríṣìíríṣìí tí a bá fẹ́ ṣe. Hmm, ká tó tún máa múra fún àárọ̀ ọjọ́ kejì fún iṣẹ́. Sisẹ́

Ṣé o mọ́ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Àti kékeré ni mo ti mọ kẹ̀kẹ́ gùn, àti kékeré ni mo ti mọ kẹ̀kẹ́ gùn. Mo ní kẹ̀kẹ́ nígbà yẹn, mo dà máa ń gbé kẹ̀kẹ́ mi láraàárọ̀ láti máa fi ṣe exercise, láti máa fi dá ara mi lára yá. Àti kékeré ni mo ti ní kẹ̀kẹ́ ni mo de ti mo ti wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ káàkiri agbègbè ilé mi nígbà yẹn. Mo lè gun kẹ̀kẹ́ náà ń sìn yo, but o tí pẹ́ tí mo ti gun kẹ̀kẹ́ kẹ́yìn.

Lérò rẹ, kí ni ó ń sọ ibìkan dile? Kí ni ó ń sọ ibìkan dile? Hmm, àwọn èèyàn náà ló ń sọ ibìkan dile. Tóbá jẹ́ agbègbè tí igbó wà ni, ni àwọn èèyàn náà ni yóò lọ tẹ̀dó sí ibẹ̀, tí wọ́n sì máa gbé ní, àh, agbègbè ọ̀hún. Wọ́n wà ní lé rò mí pé kí ni ó ń sọ ibìkan dile. Àwọn èèyàn náà ni ó lọ bẹ, ni ó lọ ra ilẹ̀ síbẹ̀ tí wọ́n sì máa kọ́lé, tí wọ́n sì sọ, àh, agbègbè yìí- yìí di ilé. Ni ò bá jù bá n lọ.